Kò sí ìṣòro tí èèyàn ò lè kojú níbi iṣẹ́. Ṣùúrù lò pari ohun gbogbo tí a ò kí ń fi waduwadu wa ọbẹ̀ gbonáà kí o má ba dà jóni lẹ́se. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi yanjú ìṣòro tí a ń kojú níbi iṣẹ́

Bẹ́ẹ̀ni, ojú mi dára, ó rẹwà ó dùn wo, ó dùn rí. Ojú tí ò dára kì í ṣe ojú gidi. Dura dáadáa nu. So ojú mi dára.

Ọ̀nà gbigba owó lọ́wọ́ àwọn ènìyàn àbí àwọn oníbàárà pé orísìírísìí. Yálà, a lè lo orí ẹ̀rọ ayélujára àbí kí a sì san ní ààtì ilé ìfowópamọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, ó ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n lé tó pé oríṣìíríṣìí, ẹ̀rọ alágbèéká, ẹ̀rọ ayárabíàṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn yìí ni oríṣìíríṣìí àwọn ẹ̀rọ èyí tí a ní.

Ìgbà kan péré o ni mo máa ń wòjú àwòrán lójoojúmọ́. Àwòrán jẹ́ ohun tí a máa ń wò láti mọ̀

Bẹ́ẹ̀ni, mò ń pe àwọn oníbàárà tuntun. Àwọn oníbàárà jẹ́ ẹni tí olùtajà o gbọdọ̀ fi ṣeré, ọ̀nà tí a sì n gbà fa ojú won mọ́ra. Ọhun náà ni kí a máa pe wọ́n ní oòrè kééré àbí kí a máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn ní orí ẹ̀rọ ayélùká.